Oúnjẹ wo ni o reti ní àkókò kọ̀ọ̀kan? Oúnjẹ tí mo lè ti, oríṣiríṣi oúnjẹ ni mo lè ti ní àkókò kan. Mo bá ti jẹ kan, bí mo bá jẹ ikan làárọ̀, tọ́ bá dọ̀san mo lè ti oúnjẹ tí ó yàtọ̀ sí èyí tí mo jẹ ní ọ̀sán àárọ̀.

Báwo ni o ṣe máa sinmi lẹ́yìn ọjọ tí ó rẹ̀ ọ́? Bí mo ti máa sinmi lẹ́yìn ọjọ́ tó rẹ̀ ni pé mo ti gbogbo ọjọ́ tí mo bá ti rí pé ò ṣì iṣẹ́ ni ibi iṣẹ́ emi ó lọ sinmi, ti n sí máa gbádùn sinmi mi.

Sọ fún wa nípa ìmọ̀ràn tí o kò gba ṣùgbọ́n tí ó jẹ́ òtítọ́. Ìmọ̀ràn tí èmi kò gba tí ó jẹ́ òtítọ́ ni ìmọ̀ tí ìyá àgbà mi nípa àwọn àká tí wọ́n jẹ́, tí ó yẹ kí n lé wọn tí mo sì dúró pé mo máa leè lé wọn.

Ṣàlàyé ọ̀nà láti ẹnu ọ̀nà rẹ dé òkò náà. Ànà yìí láti ẹnu ọ̀nà rẹ dé òkòkò náà kò jẹ́ nítorí pé tó bá ti kún ní òkò, tó bá ti yà, kó lè rí i. Títí, ọ̀nà ọ̀nà mi náà ló dé sí oko.

Báwo ni o ṣe máa ń rí i dájú pé ọjà rẹ dára? Bí èmi ṣe máa ń rí i dájú pé ọjà mi dára ni pé èmi o ríi pé mo mọ́ ju lọjà tí mo bá fẹ́ raja, ti eleyi to dájú nínú ọjà. Tojẹ pe ti àwọn alabara mi ba ri, àwọn náà o mọ pe ọjà mi da.

Sọ fún wa bí àwọn ènìyàn ṣe yan ara wọn lọ́wọ́ ní àkókò ìṣòro, bí àwọn ènìyàn ṣe máa ń ran ara wọn lọ́wọ́ níyà lá, bọ̀yà ìṣòro oúnjẹ àbí ìṣòro tí ọrẹ ọmọ, àbí ìṣòro oníyàrá náà ṣòro, àwọn ènìyàn máa ń ran ara wọn lọ́wọ́ dáadáa.

Sọ fún wa nípa fífi oúnjẹ ránṣẹ́ sí aládùúgbò. Bí àwọn ènìyàn ṣe ń fi oúnjẹ ránṣẹ́ sí aládùúgbò jẹ́ ọ̀nà kan pàtàkì tí ọ̀dà ti gbogbó eeyan náà si mo. Òun ní kí a fi oúnjẹ ránṣẹ́ ká fi ran àwọn tí a bá mọ̀ pé wọ́n ni i ni ọwọ́.

Báwo, báwo ni a ti ń ṣe ìjọ ayọ̀ tẹ́lẹ̀? Báwo ni, sì ni, níṣìnyí a ti ń ṣe ìjọ ayọ̀ tẹ́lẹ̀ tí èèyàn bá rí ayọ̀ kan. Gbogbo àdúgbò ni o jọ mọ yọ amọ nisin onikaluku lo n da ayọ rẹ yọ ni ile nítorí aye ti le.

Lérò rẹ, kí ni ó rẹwà jù ní agbègbè? Lérò mi tí ó rẹwà jù ní agbègbè mi ni ẹran ní ilé tí à ń gbé ló rẹwà jù ní agbègbè mi. Óun ló rẹwà jù ní agbègbè.

Sọ fún wa bí ìdílé yín ṣe péjọ ní àjọ̀dún. Àwọn idìlẹ wa máa ń péjọ dáadáa ní, wọ́n máa ń péjọ dáadáa ní àjọ̀yọ́ àwọn àdìẹ wa máa ń péjọ ní àjọ̀dún tí gbogbo wọn sì wà níbẹ̀ tí àjọ̀dún máa yọ̀.

"Báwo ni o ṣe máa ń ran ara rẹ lọ́wọ́ nígbà tí ọkàn rẹ kò bá balẹ̀?" Bí èmi ṣe máa ń ran ara mi lọwo ni pé, èmi ní láti ṣí ìṣòro fún ìṣòro tí adájọ́ kọ́ mi ní ẹsìn màì tí n sí bẹ̀rẹ̀.

Sọ fún wa bí ọ̀nà jíjẹ ẹ ṣe yípadà sí i ní agbègbè? Ọ̀nà jíjẹ ọmọ yípadà nítorí àwọn tí ń gbàgbé tẹ́lẹ̀ ti yàtọ̀ sí àwọn tí ń gbàgbé nísìnyí. Àwọn alákọ̀ọ́ní ń gbàgbé nísìnyí, wọ́n ti ṣe ọ̀nà, ìyí alákọ̀ọ́ ìsinmọ́ ń jẹ́ ohun tó ti yàtọ̀ sí ìpàdé ń gbá wọn àti ìwọ̀n ọkọ̀

Sọ fún wa nípa ìrántí àkókò òjò. Àkókò òjò jẹ́ àsìkò kan tí gbogbo àgbẹ̀ máa ń dunu sí, nígbà tí bá ti ń rọ́ tí ó ń ka luku sì máa ń dunu sí tí wẹ́ẹ̀da ò tútù tí yíyọ àgbẹ̀ sì le tọ́kọ̀ dáadáa.

Sọ fún wa nípa ibi tí o yí padà ní agbègbè rẹ, ibi tí gbogbo agbègbè mi ni o ti yí padà fún nítorí ìjọba tí ó wà níbẹ̀ níìsínyii, ọ̀sẹ̀ titi, o dé ti ṣe iná tí ó sì tuń fi àye gbà àwọn ilé iṣẹ́, ti won kọọ ile iṣẹ́. Eléyii lo ń yìí gbogbo agbègbè yìí padà?

Ìṣe wo ni o fẹ́ràn láti ṣe bí o ti ilẹ̀? Kore o iṣẹ́ tí mo fẹ́ràn láti ṣe bio tele remi nipe, mo fẹ́ràn láti ma kọ èyán eyan kikọ ni mo fẹ́ràn láti ma kọ eyan. Kọ́ àbọ̀ ba rẹ̀ mi ni mo fẹ́ kọ́ yàn náà.